Ṣé o ní aṣọ wíwẹ̀? Mi ò ní aṣọ wíwẹ̀, nítorí pé aṣọ wíwẹ̀ kìí ṣe nǹkan tí èèyàn máa máa wọ káàkiri. Tí bá fẹ́ wẹ̀, mo máa ń bọ́ ṣọ. So why tí màá fi ní aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀ kò jẹ́ nǹkan tí ó jẹ́ pé màá máa sọ pé mo fẹ́ ṣe nǹkan lórí rẹ̀

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Àá tí n bá fẹ́ jí láàárọ̀, mo máa ń jí ní ago mẹ́wàá, ago mẹ́jọ. Àmọ́ ìgbà mi tí bá mọ̀ pé mi ò ní jáde pé ijọ́ Sátidé, mo lè jí ní ago mẹ́wàá tàbí ago mẹ́sàn.

Nígbà wo ni o kí ẹ̀yin pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Àwọn ọ̀rẹ́ mi, ó ti pẹ́ tí mo pàdé, ó ti pẹ́ tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi. Àwọn ọ̀rẹ́ mi wọ́n jẹ́ àwọn èèyàn tí ó ye pé wọ́n fẹ́ràn láti máa pàdé ẹ̀yàn ní ibi tí, wọ́n like láti máa pàdé ẹ̀yàn ní club.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba nítorí pé, à tí èyàn bá ṣiṣẹ́ ìta gbangba, wọ́n máa ríyàn dáadáa àti àwọn tó jẹ́ pé wọ́n nílò iṣẹ́ ìyàn tí yàn ń ṣe, wọ́n lè wá a yàn. Èyàn dẹ̀ máa ṣe àwọn nǹkan tó yẹ nínú iṣẹ́ yẹn.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Rárá, mi kì n jẹ oúnjẹ tó kù, nítorí pé mo jẹ́ èyàn tó ye pé tí n bá ti lè, tí bá lè jẹ oúnjẹ, oúnjẹ tí mo sè lénì mi ni lè jẹ́ ní ọjọ́ kejì. Kì n ṣe ìgbéraga kọ́, àmọ́ ara mọ nǹkan tí ó fẹ́ràn.

Báwoni o ṣe máa ń kojú ìdènà oko? Bí mo ṣe máa ń kojú ìdènà oko ni wípé tí ba n se ǹkan lówo.

Báwo ni o ṣe máa ń pa, báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Bí mo ṣe máa ń rí àwọn ìpèsè, ìpèsè àwọn ohun èlò, à, ó ṣe pàtàkì láti pèsè àwọn ohun èlò. Mo máa ń ra àwọn nǹkan yẹn ní ibi ọjà. Ọjà ni mo máa ń rí àwọn nǹkan bẹ́ẹ̀bẹ́ẹ̀ ra.

Báwo ni o ṣe máa ń ṣe a àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Báwo ni mo máa ń ṣe àjọyọ̀, eh, ọjọ́ ìbí mi? Mo máa ń jáde, mo máa ń jẹun, mo dẹ̀ máa ń wá nǹkan ṣe. Mo máa ń ṣe awon nkankan tó jẹ pé ó máa mú ní mí dùn. Nítorí pé ó ṣe pàtàkì láti gbádùn nijọ́ yen, ijọ́ ìbí.

Data tó o máa ń lò lọ́sẹ̀ ọ̀sẹ̀ pọ̀ tó? Ah mo máa ń lò bí 2GB lọ́sẹ̀ ọ̀sẹ̀ nítorí pé ó ṣe pàtàkì láti lo data. Nítorí pe tabani data a ní lè connect sí Google, a dẹ̀ ní lè ṣe àwọn nkankan tó sẹ pé ó ṣe pàtàkì láti ṣe nítorí ìdí yẹn ó jẹ́ nkan tí.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkókó rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Bí mo ṣe máa ń dáàbò ààyè ìkókó mi, ǹkan tí mo máa ń ṣe ni pé mi ò kí ń pẹ́ lórí social media. Tí n bá dẹ̀ ti rí i wípé mo ti ń lo Íńtánẹ́ẹ̀tì ju bí ó ṣe yẹ kí n lo, mo máa wá.

Àkókò wo ni ọ́fí- àkókò wo ni ọ́fìsì rẹ ṣí, ọ́fìsì rẹ ṣí? Àkókò wo ni, um, ní ijọ́ Sunday ní ọ̀sán ni mo fi ṣí re ṣí, nítorí pé.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán nítorí pé ó ṣe pàtàkì láti mọ àwọn nǹkan báyìí. Ó de jẹ́ ǹkan to ẹ pé mo kọ́ nígbà tí mo wà ní kékeré. Mo mọ bí wọ́n ti ń wọn ya àwòrán. Ó ṣe pàtàkì dáadáa.

Kí ni àwọn nǹkan tó máa ń ní nínú àpò owó, owó, owó rẹ? Nǹkan tí mo, tí mo, tó máa ń wà nínú àpò mi ni owó. Owó ló máa wà nínú àpò mi àti kọ́kọ́rọ́ ilé àti kọ́kọ́rọ́ ọ mọ.

Báwo ni bátíìrì fóònù rẹ ṣe máa ń dúró? À, wọ́n máa ń dúró fún wákàtí mélòó kan nítorí pé mi ò kí ń lò ó nílò kulò. Mo dè máa mọ bí má ṣe pa data mi tí bá fẹ́ kí mi ò lò social media. Mo máa mọ bí má ṣe ṣe àwọn nǹkan kan.

Ìlò ìlòrí mélòó ni o máa ń lò? Ìlòrí mélòó tí mo máa ń lò, màá ń lò ìlòrí púpọ̀ nitorí pé ó ṣe pàtàkì láti lò, lò dáadáa. Ó de jẹ́ nǹkan tó ń jẹ́ pé èèyàn máa ń lò gidi gan.

Báwo ni ọ ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? À, nǹkan tí mo máa ń ṣe ni wípé mo, tó bá ti di gba iṣẹ́, mo máa ṣiṣẹ́. Tó bá jẹ pẹ, tó bá ti di ọ̀rọ̀ ayé, mo máa ṣẹ nǹkan tó yẹ kí n ṣe. Mi ò kí ń gbé iṣẹ́, mi ò kí ń gbé iṣẹ́ àti ibiṣẹ́ lọ sí ilé.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Mo máa ń jí ní òwúrọ̀. Láàárọ̀ kùtùkùtù mo dé màá ń ṣe àwọn nǹkan tó yẹ kì ń ṣe nítorí pé mo gbọ́dọ̀ lọ síbi iṣẹ́. Mo máa ti jí láàgò mẹẹsàn.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Mo fẹ́ràn ice cream dáadáa nítorí pé ó jẹ́ nítorí pé ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn. Óde jẹ́ ǹkan tí ó dùn mí, ó mọ́ mi lára. Mo fẹ́ràn ice cream dáadáa.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Mo máa ń pín owó tó bá sọ pé ká pín, àmọ́ tó ẹ pé owó mi ni mi kì í pín owó nítorí pé ènìyàn ò le máa pín owó káàkiri bẹ́ẹ̀. Èyàn gbọdọ̀ nílò owó rẹ̀ láti fún nǹkan gidi.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹyin sí ṣẹ́rí? Ìgbéyàwó ò ṣe pàtàkì, ó dẹ ẹ dùn.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni yogurt. Mo fẹ́ràn yogurt dáadáa nítorí pé ó jẹ́ ǹkan tí mo máa ń jẹ, mo máa ń mu dáadáa.

Ṣé o mọ bí a tí ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ bí a tí ń se oúnjẹ. Ó dà sé pàtàkì láti mọ bí a tí ń se oúnjẹ. Mo mọ̀ bó ti ń se ráìsì, ẹ̀wà, sùpàgẹ́tì àti àwọn ǹkan bẹ́e bẹ́ẹ̀ lọ. Mo mọ bó ṣe ń ṣe dáda.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, ọmọ dún ọmọ tán ni mí. Ojú mi dára dáadáa. Mo dẹ̀ jẹ́ èèyàn tó jẹ́ pé amúnídùn, inú mi dùn, amójúdùn, gbogbo kan lodún, bòṣèri nìyẹn.

Wákàtí, wákàtí mélòó ni o máa ń wo ojú iboju lójoojúmọ́? Mo máa ń wo fún ẹmẹwàá ojoojúmọ́ nítorí pé ó ṣe pàtàkì láti rí ojú yàn lá lẹ tí mo bí ojú yàn ṣe rí. Àwọn èèyàn nìkan ló le rí ojú wa àwa òdẹ le rí ojú wa fún ra wa torí ìdí yàn ṣe pàtàkì.

Nígbà wo ni o máa n ra epo fún ọkọ̀ rẹ? Mo máa ń ra epo tí epo bá ti tán àbí tí epo bá ti fẹ́ tán òun ni mo máa ń ra epo. Mi ò kí ń rẹ́ epo lásán sílẹ̀, nítorí pé epo ò jẹ́ nǹkan tí yan màá ma gbé káàkiri sí ẹgbẹ́ ilé, ó lè jó ilé gan.

Ṣé o máa ń mu àwọn ohun mímu pi-pirotiini? Ohun mímu pirotiini. Rárá, nǹkan tó n bá fún mi ní nílé láti jẹ ni mo máa ń jẹ, ìrẹsì àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò nítorí pé ó ṣe pàtàkì láti ṣe ìpè fídíò. Àwọn tó máa ń ṣe ìpè fídíò wọ́n máa ń gbádùn dáadáa. Nítorí pé wọ́n máa rí ojú àwọn ènìyàn tó rjẹ pé wọ́n jinnà sí wọn.

Ṣé o máa ń gbé àpò eyín? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo máa ń gbé àpò eyín. Nítorí pé ó ṣe pàtàkì láti ní àpò eyín gba èso iye, iye náà.

Ṣé o máa ń na ara rẹ? Rárá, mi ò lè na ara mi nítorí pé ara mi ni ara mi. Kò dẹ̀ sí bí màá ṣe na ara mi. Ẹni tó bá ní òun fẹ́ na ara rẹ, o ti ṣe tán láti sunkún níyẹn. Nítorí ìdí yẹn, mi ò, mò ń push through.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn January nítorí pé ìbẹ̀rẹ̀ ọdún tuntun ni, ó dè jẹ́ ìgbà tí èèyàn máa mọ nǹkan tó ń ṣe lẹ dáadáa, kí èèyàn mọ bí yàn ṣe máa ṣe ayé rẹ̀ ní ìyókù oṣù fún.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Mo máa ń póòstì, mo dẹ̀ máa ń ra nǹkan inú ọṣẹ, mo sì ṣe kí ẹgbẹ́ àwọn news. Báwo ni o ṣe máa ń ṣẹ máa ń rí dájú pé ọ̀jà rẹ dára? Eeyan gbọdọ̀ ta nǹkan tó yẹ dáadáa.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀, sé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Rárá mi ò ṣebẹ́ rí. Nítorí pé wọn kọ́mi láti máa ń ṣe àwọn nkan báyẹn. Nítorí ìdí yẹn kòjẹ́ ìkan tójọmílójú rárá at all.